Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí a kọ́kọ́ ń wà ni bibi yìí, ní agbègbè yìí ni a kọ́kọ́ ń gbé ní ibí, ó ma ń dá gidi gan-an, agbègbè yìí ma n dáá, ó dẹ̀ ma ń dákẹ́ gidi gan-an ni. Pàápàá ju lọ ní ọwọ́ ọ̀sán yẹn, gbogbo àwọn èèyàn áti jáde, torí àwọn èèyàn ò pọ̀ níbí. Àmọ́ ni ìsìn báyìí ń sììn-ín, àwọn èèyàn ti pọ si báyìí mọ́n, tó dẹ̀ tí n kọjá bí ti tẹ́lẹ̀ mọ̀ọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ma ń dá gidi gan-an ni. Tó jẹ́ wípé, tí èèyàn bá kọ́ jókòó si àárín títì gan-an, mọ́tò le máa kọjá láti òwúrọ̀ di ìrọ̀lẹ́, àmọ́ àní ní ìsìn bá yìí mọ́tò ma ń kọjá ní wákàtí kọ̀ọ̀kan ṣá, mọ́tò máa ń kọjá. Àwọn ẹyẹ púpọ̀ dẹ ti wà láyìíká, wọ́n dẹ̀ ti ń pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ.

Eh, àwọn ọ̀rẹ́ mi ní ṣe àrà ṣe jó sí ibi kan só a kìí ní rá níìsín ní àṣálẹ́ àmọ́. Ti a ba ti fẹ́ sun láṣálẹ́ yen a máa ṣe video láti bá ara wa sọ̀rọ̀. A máa ń ṣe ní ekookan, àmọ́ náà tí n ba ti wà ní ibi tí àwọn ọ̀rẹ́ mi wà náà. Ti a ba tii fe sun ni asale, a maa sọ̀rọ̀, a joko si ita, a maa ba ara wa sọ̀rọ̀, a maa maa so oríṣiríṣi oro ki a gbádùn ara wa eh kí ilẹ̀ tó sún ká tó wọ inú ilé, ìgbà míiran náà ó máa ń pẹ́ gidi gan kí a tó parí ẹjọ́ tí tó tá ń tó rí náà ní àṣálẹ́.

Mi kì n lọ fún ìṣẹ́, ìṣe ìṣẹ́gun ọdẹ àwọn ọlọdẹ ló máa ń sábà lọ fún ìyẹn amọ́. Emi o jẹ ọlọdẹ àmọ́ mo kan máa ń lọ ra ẹran táwọn ènìyàn ọlọdẹ yẹn bá pà nípa ìṣẹ́gun ọdẹ. Ìdíye mo máa ń lọ sí ọjà Ògún láti lọ ra wọn, èmi kì í lọ fún ìṣẹ́gun ọdẹ. Mi ò ní ìbọn tí mo lè fi pa ẹran, mi dẹ mo ń pa ẹran. Ó dẹ́ jẹ́ nǹkan tó nira díẹ̀ tí tòrí tí àwọn olórí máa ń sábà lọ sínú igbó àkejì láti lọ máa pa ẹran igbẹ́.

Mi ò wọ ìbòjú rárárárá torí mi ò ní ìwúlò tí mo batí fẹ́, fẹsùn bẹ́yẹn mi ò nílò ìboju mo kan máa nílò láti pa, pa iná ni, eh, ìgbà mìíràn náà mo lè máa ń pa iná mi. Èmi ò kì n nílò ìbòjú láti fi sùn àti lafi fi sinmi. Ti n bati di ojú mi, o kan, iyẹn dẹ ti tán.

Oríṣiríṣi ọ̀nà ni ó wa ṣà. Àmọ bi gbogbo wọ́n se máa ń rí i ní àkókò ọjọ́ wọ̀n fi bẹ́ẹ̀ yàtọ̀. Ídaji bẹ́yẹn ní òwúrọ̀ kùtùkùtù bé aago mẹ́fà sí aago méje, ọ̀nà yen máa ń dá. Torí àwọn tó ń lọ sí ibi iṣẹ́ wọ́n á sì wáa ńinu ilé, wọ́n á sì máa múra. Ọ̀nà máa ń dá. Bí ẹ̀yan báa jáde nígbà yẹn, ẹ̀yin maá tètè dé ibi tí oun lọ̀. Àmọ to bá ti kó ja aago méje sí aago méje àtàbọ̀, ọ̀nà ti máa di díẹ̀díẹ̀. Torí mọ́tò a ti máa pọ̀ púpọ̀ ní ojú òpópónà, mọ́tò a ti máa pọ̀ gidigan, traffic náà yóò sì máa wà gidigan. Tí o bá dẹ ti di ọwọ́ bí ti osán yẹn náà, traffic yẹn ò kí ń fi bẹ́ẹ̀ saaba máa n pọ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn tó bá di bi ọwọ́ bí i aago mọ́kànlá, traffic yẹn maa n se diẹ. Amo to ba tin di bi aago méjì si aago maarun si boya mẹfa titi di aago méje nii aṣalẹ, trafiki náà maa ti maa pọ gidi, torí àwọn eyan a ti ma wa láti ibi iṣẹ́. Wọn a ma lọ láti ibi ìṣe sí ilé. Traffic náà ti ń pọ̀ púpọ̀, ìgbà tí traffic ò kí ń máa ń pọ̀ náà ni aṣálẹ́ báyẹn ni ẹlẹ́ge. To bà tí wọ bi aago mẹ́wàá lálẹ́, traffic ò kí ń pọ̀ mọ́ torí àwọn èèyàn púpọ̀ a ti wà nilé pẹ̀lú mọ́tò wọn.

Owo ti mo n gba yen ko dára to, amo, mo ma n sora lo, mo maa n sakiyesi àwọn nkan to se pàtàkì ju ti mo maa n na owo le lórí àwọn yen ni mo máa ń kọ́kọ́ fi s'ọ́kan, àwọn yen ni mo dẹ máa ń kọ́kọ́ ṣe, tí n bàá de ri owó ṣe àwọn èyí tóku, àwọn máa ń kọ́kọ́ ṣe àwọn ohun tó ṣe pàtàkì jùlọ ìyẹn o dẹ̀ kí í ṣe wàhálà fún ẹmi, àmọ́ mọ́ máa ń ṣiṣẹ̀ mìíràn ju iṣẹ́ tí mò ń ṣe lọ láti máa fi rí owo, kó lè máa tó mi dáradára.

Ibí tí mo ti máa ń gbọ́ ìròyìn lójú ọjọ́ ṣá. Púpọ̀ jùlọ lórí íńtánẹ́ẹ̀tì, nio jẹ́ àwọn èèyàn tí mo máa ń gbọ́ ìròyìn lọ́dọ́ wọn, tó jẹ́ pe wọ́n máa ń sọ òtítọ́, to jẹ́ pe wọ́n kin pa irọ́ ṣá, tí wọ́n de ki yìì ọ̀rọ̀. Àwọn iyen nii mo ti máa ń gbọ́ ìròyìn, mo dè mọ̀ bi won ṣe ń dá wọn mọ̀. Àwọn yen ní mo ti máa ń ṣàbà gbo ìròyìn lórí íńtánẹ́ẹ̀tì, wọ́n ní wẹ́ẹ̀bù, ojú òpó wẹ́ẹ̀bù tí mo máa ń lọ sí láti lọ máa ka ìròyìn wọn. Fóònù mi ni mo de máa ń lò, ìgbà mìíràn mo le lò lápútọ̀pù mi láti fi lọ máa ka àwọn ìròyìn náà, láti tẹ̀lé wọn, mo de maa n gbo wọn kín lè mọ̀ nkan touń ṣẹlẹ̀ láàárín àwùjọ àti ní àgbáyé.

Eré àwọn ọmọdé ní àdúgbò, oríṣiríṣi ni wọ́n máa ń ṣe. Àwọn ọmọdé gbá ń sá eré, àwọn mìíràn máa ń fẹ́ ṣe bọ́ọ́lù, máa gbá bọ́ọ́lù aláfé ṣe gbà. Àwọn mìíràn won ma máa ṣaré, àwọn mìíràn na máa ń bá ara wọn ṣe eré ní káàkiri àdúgbò saa wípé kí wọ́n má ṣe ní ìjọgbo. Ó lè je pé sá bọ́ọ̀lù ní àdúgbò, àwọn mìíràn máa ń ṣe níwájú ìta wọn, won a jàde síwájú ìta wọn máa ṣe, àwọn mìíràn máa ń ṣe nínú ìle oríṣiríṣi eré bẹ́ẹ̀ ni àwọn ọmọdé máa ń ṣe.

Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí àwọn ọmọdé bá fẹ́ ṣe eré, ó ní àwọn eré kọ̀ọ̀kan tó máa ń ṣe níwájú ìta. Ní pé ko máa bá, ko máa bá ará wọn ṣeré, oni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lo wa, tàbí kí wọ́n máa sáré, tàbí kí wọ́n máa ta ayò ní ìta. Àmọ́ báyìí nisin nígbà tí, íńtánẹ́ẹ̀tì ti wà, ti ìrísí ìṣeré tó máa ń sábà ṣe, nísìnyí ni orí, orí fóònù tàbí torí íńtánẹ́ẹ̀tì. O máa bá ará wọn gbà game pẹ̀lú fóònù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára áwọ́n oríṣiríṣi eré tó máa ń ṣe nìyẹn, wọ́n, nínú ilé náà ni wọ́n tì máa ń ṣẹ̀ awọ̀n eléyìí, wọ́n de kí jáde mọ́ sìta biti tẹ́lẹ̀ ni ayé ti ti jọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo àwọn àwòrán, gbogbo ènìyàn ló fẹ́ràn àwòrán wíwo, wọ́n kàn fẹ́ràn re jura won lo ni sha. Àwọn àwòrán tí mo máa ń sábà wo ni àwọn tí máa ń kọ́ wa nípa àṣà ilẹ̀ Yorùbá àti àṣà àwọn ìlú mí i àwọn ìlú tí won bati wu mi, ti mo de fe ko ni kọ́ nípa tí máa fẹ́ mọ̀ wọ́n pa, àti àwọn àṣà, eeh, àbáláyé ń sá, àwọn ìsìn àbáláyé ń sá oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń wo àwòrán lórí ki n le màá kó nípa wọn kín le màá mọ̀ nípa wọn.

Èyí tí mo gbọ́ nípa rẹ̀ láìpẹ́ ẹ ti mo de si fe rí ni okan ta n pe ní olumọ́ rọ̀ck tó dẹ̀ wà ní Abẹ́òkúta, mo ní ọ̀rẹ́ kan tó lọ síbẹ̀ tó dẹ̀ ṣe fídíò púpọ̀ nípa ibi bẹ̀, iwájú ẹ àti inú ẹ àti àwọn àpáta tó ń gùn. Ṣà, mo rí fídíò òdẹ̀ ṣi wù mí gidi gan ni nígbẹ̀, màá wò ó kí n tó máa ṣe rí àyè lọ. Ṣà, láti àkókò mo máa lọ sí ibi bẹ̀, ṣà láti lọ máa wo bí mo lè ṣe rí àbí wọn ṣe ń bójú tó ibi bẹ̀.

Bẹ́ẹ̀ni ó jẹ́ ǹkan tí mo fẹ́ran, àmọ mi tì fi bẹ́ẹ̀ sẹ rí. Àwọn tí mo ti lọ sí etí àwọn omi òdò tó tóbi ni, àmọ wọn kì í ṣe etí òkun, àwọn ni mo ti lọ sí etí wọn rí. Àmọ mi ti lọ sí etí òkun ri, amo mo maa fẹ́ràn náà láti lọ. Ṣáà tó rí ó jẹ́ ǹkan táwọn ènìyàn máa ń gbádùn, wọ́n dè máa ń ri púpọ̀ nínú wọ́n máa ń sọ̀rọ̀ nípa li lọ.

Bí àga tí èèyàn máa ń jókòó síi, àwọn kan máa ń pè é ní àga, àwọn kan de máa ń pè é ni ijoko saa, bẹ́ẹ̀ ni ara nǹkan tó jẹ́ kí ó ní orúkọ mìíràn ni ìyẹn. Ẹ̀mí náà ní ẹ́ jẹ́ àwọn tó ní orúkọ mìíràn jẹ́ àwọn bíi ẹ̀fọ́ ṣá, oríṣiríṣi ẹ̀fọ́ orúkọ, oríṣiríṣi orúkọ ló máa sábà pe wọ̀n àwọn eyen ni mọ́ rántí.

Boya ti n bá ti fẹ́ sùn nìkan mo màá ń ronú, máa ronú nǹkan tí mo fẹ́ ṣe. Toba je pe alẹ́ ni mo fẹ́ sùn, máa ronú nǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì tó–to ń bọ̀, àsìkò tí mo fẹ́ ṣe àti àwọn ǹkankan tí o yẹ ki n tètè ṣe ní ìdájí náà. Àwọn nǹkan tí mo máa ń ronú n pa niyen tí mba ti fẹ́ sùn, àmo tí mo ba ti n sùn yen mi kì í n ro, a, mi i kí n ri. À ti jí náà ní ọjọ́ kí n tó kúrò lórí ìbùsùn, mo máa ro nínú pa àwọn nǹkan tí mo fẹ́ ṣe lọ́jọ́ náà, àwọn nǹkan níbi tí mo dé ẹ kin lọ, àti àwọn nǹkan tí ẹ kín pè, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ilé yìí tóbi gidi gan ni. Ilé sì ní ìyàrá bíi márùn-ún. Ìyàrá ibùsùn márùn-ún lọ́nìí. Ode sì ní sitting room, ó sì ní dining, ilé ìjẹun, ó sì ní ibítàn pẹ̀ni passage tí a máa ń gbà lọ sí oríṣiríṣi ìyàrá, ó sì ní ilé ìdáná náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyàrá nínú ìyàrá márùn-ún yẹn nkan wáa to je pẹ áń kó ǹkan sí, íkan náà wa tọ́ jẹ́ pé àwọn àlejò ló máa ń lò, èyí tókù àwa ni an ó lò, àwa tó ń gbé nínú ilé ló ń lò ó sá. Bí ilé ṣe rí ná nìyẹn, odé tóbi náà. Iwájù itá yen na dẹ́ fẹ́ gidi gan, àti ẹyiǹkulé rẹ̀.

Ọbẹ̀ ilá jẹ́ ǹnkan tí a máa ń fi ilá ṣe, mo dẹ máa salaye ba se maa se, ta bati ra ila beyẹn, ta bati ka a máa ń ṣe lórí grater tàbí ká a máa dẹ máa gbun ta bati wa ṣe bẹ́ẹ̀ ẹn, nǹkan méjì làlẹ́ fi jẹ́, a lè fi ṣe ọbẹ̀ ilá alasepọ, a dẹ le fi se ọbẹ̀ ilá fúnfún. Ilá fúnfún yi tí n bá fe gbe ka iná, a kàn máa bómi kékeré sí i, tí a lè máa gbe ka iná sínú pọ́ọ̀tì pẹ̀lú iyọ̀ kékeré, a dẹ lè fi àwọn nǹkan kan sí i bíi edé sí àgbèrú. Àmọ́ ọbẹ̀ ilá alasepọ yẹn oun ló máa ń dùn jù. Tábẹ́ fẹ se bẹyẹn, o máa nílò epo pupa àti àwọn èròjà púpọ̀ ta dẹ máa fi iyọ sí naá. A máa ń fi epo sí i, a lè fi ẹja sí i, a lè fi ẹran sí i, a lè fi ko oríṣiríṣi si bi edé àti bí ìgbín àti pọmọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni o dẹ máa ń sábà dùn jù, a dẹ lè fi jẹ òkèlè lái fi ata sí i. Ìgbà tí a bá ṣe fúnfún yẹn, ilá fúnfún yẹn, a máa nílò láti fi ọbẹ̀ ata sí i, láti fi jẹ, àmọ́ títí ila alasepọ yẹn kò nílò ọbẹ̀ ata, a lè jẹ pẹ̀lú òkèlè bẹ́ẹ̀ ò dẹ máa ń dùn gidi gan-an ni. Gbogbo èèyàn lo dẹ máa ń fẹ́ràn rẹ̀.

Ta bá n tọ́jú ìlera bẹ́ẹ̀ ni oúnjẹ tí yan máa n jẹ gbúdọ̀ máa yàtọ̀. Dókítà náà adẹti sọ pé oúnjẹ bàìbàìlẹ lè máa jẹ atí oúnjẹ bàìbàì ni ẹ̀ gbúdọ̀ máa jẹ. Ṣá oúnjẹ tí èyán máa sábà jẹ tí ìjọba ti fi ìlera ní oúnjẹ tó fẹ́lẹ́ bí ẹ ní lè máa mu tíì àti búrẹ́dì ní gbogbo ìgbà àti ìyẹn ó lè máa jẹ ògì náà. Àwọn oúnjẹ tó bá yà sí fẹ́lẹ́ ṣá iyán máa sábà jẹ ẹ gbúdọ̀ máa gbóná ṣá. Ṣé oúnjẹ tí wọ́n máa n ní kí iyán máa sábà jẹ ìyẹn gbúdọ̀ gbóná, ìyẹn gbúdọ̀ máa jẹ èso púpọ̀ náà. Dókítà náà máa n sọ pé kí eyan máa jẹ èso tó pọ̀ kí eyan gbúdọ̀ èyán náà gbúdọ̀ máa mu omi náà dáadáa.

Tí máa fẹ́ darí àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ yen, mo ko máa sọ fún wọn kí wọ́n sì rí mi sójú. Ójú, mo máa sọ fún wọn nǹkan tí mo fẹ́ kí wọ́n se tàbí kí mẹ́ssage ránṣẹ́ sí wọn sáà tàbí kí n pe won lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ṣàlàyé fún wọn oun tí mo fẹ́ kí wọ́n ṣe ṣá, tí ẹ ti mo fẹ́ kí wọ́n ṣe àti tí mo fẹ́ kí wọ́n ṣe ṣé àti ìgbà tó yẹ ki wọn parí rẹ̀. Bi mo se máa ń darí àwọn òṣìṣẹ́ ní eleyii. Ìgbà míràn, mo lè rán wọn sí ara wọn.

Ìgbà mélòó tí mo máa ń fọ owó lójúmọ́ jẹ́ gbogbo ìgbà. Mo máa sábà fọ owó tí máa ṣe ji lówurọ̀ bẹ́ yẹn kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́, tobá jẹ́ nǹkan tí mo fẹ́ ṣe papọ̀ mọ́ oúnjẹ, mo máa fọ owó mi. Ti mo ba de ti sise tan náà nii òwúrọ̀, mo ma fo owo mii náà mo bá fẹ́ jẹun náà, mo máa fọ owó. Ti mo bá ti lọ sí, ilé ìgbọ̀nsẹ̀ náà, mo máa ń fọ owó mi náà. Ti mo bá fẹ́ jẹun ṣáà. Bi mo se máa fẹ́ jẹun àti bi mo ba ti jẹun tán, mo máa sáabà fọ owó. Ose pàtàkì gidi gan.